Ìbéèrè tí ẹ̀ ń béèrè lọ́wọ́ mi lọ́tẹ́ yìí ń sọ pé ṣé o fẹ́ran ìrìn òkè? Kí ni ìtumọ̀ ìrìn òkè? Ìrìn òkè jẹ́ kí èèyàn lọ láti ṣe ìdárayá díẹ̀. Èèyàn rìn láti ilẹ̀ lọ sí orí òkè. Fún ìdáhùn ìbéèrè tí e béèrè yìí, mo fẹ́ran ìrìn òkè. Ó da fára mi, ó dá kí n fi sinmi, ó dá kí n fi mọ̀ nǹkan tó ń lọ ní ara, ní àgọ́ ara mi. Ó dá kí n fi tọ́jú àgọ́ ara mi.

Fún ìbéèrè tí ẹ béèrè lọ́tẹ́ yìí, ìbéèrè yín ń sọ pé ṣe òun máa ń ka àwọn àdéhùn dáadáa? Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mo máa ń ka àdéhùn dáadáa, mo máa ń farabalẹ̀ ka àdéhùn kí n má bàá ṣe nǹkan tí à ń pè ní mistake ní òdo èdè òyìnbó kí má bàá ṣe àṣìṣe kankan nípa àdéhùn ta fẹ́ ṣe àbí kí n má bàá ba àdéhùn jẹ́. Bẹ́ẹ̀ni mo máa ń ka àwọn àdéhùn dáadáa.

Fún ìbéèrè tí ẹ béèrè yìí, ẹ ń béèrè wípé irú ojú ọjọ́ wo ni o féràn jù? À, ojú ọjọ́, kí ni ìtumọ̀ ojú ọjọ́? Ojú ọjọ́ là mo sìí bí ọjọ́ ṣe rí, boyà ọjọ́ gbóná àbí ọjọ́ tútù. Ǹǹkan táa ń pè ní weather ní èdè òyìnbó. So ojú ọjọ́, fún ìdáhùn ìbéèrè tí ẹ béèrè, ojú ọjọ́ tí mo féràn jù ni ojú ọjọ́ tó tùtù. Àsìkò tó bọ́ sí òwúrọ̀ yẹn, àsìkò tí mo féràn jù nìyẹn. Àsìkò ojú ọjọ́ tó dẹ̀ tùtù nìyẹn. Ẹ ṣeun fún ìbéèrè yìí.

Lọ́wọ́lọ́wọ́ ìbèrè tẹ̀berè. Mo sọ wipé kíni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Kí ni a ń pè ní ìmọ̀? Ìmọ̀ jẹ́ ara bọ́yá bí iṣẹ́ àbí nǹkan tí èèyàn fi sí ọpọlọ. Nkan tí a ń pè ní ìmọ̀ ni. Tuntun, ǹkan jẹ́, ó jẹ́ ǹkan tí o ò tíì mọ̀ rí ṣùgbọ́n o ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ̀. Nkan tí a ń pè ní tuntun ni. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ bọ́yá bí iṣẹ́ tuntun tí mo fẹ́ kọ́. Ẹ̀yí bi iṣẹ́ tuntun tí mo fẹ́ kọ́ ni iṣẹ́ àwọn tí wọ́n ń gbé ǹkan sórí Íńtánẹ́ẹ̀tì tí a ń pè ní Social Media ní ọ̀dọ̀ oyìnbó. Àwọn bloggers, àwọn tí wọ́n ń gbé ìròyìn sórí afẹ́fẹ́. Ìrù iṣẹ́ tuntun tí mo fẹ́ kọ́ ní elé yìí.

Ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi ń sọ pé ṣe o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Kínì'túnmo àlọ́? Àlọ́ jẹ́ bí ìtàn, èyí tó jẹ́ òótọ́ àbí èyí tí ò jẹ́ òótọ́. Àlọ́ ni wọ́n máa ń sọ fún àwọn ọmọdé nígbà tí wọ́n bá wá ń kéékèèké, tí wọ́n máa fi ń sọ fún wọn ní ìtàn nǹkan tó bá ti ṣẹlẹ̀ rí. Àlọ́ apanilẹ́rìn mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀ torí wipé ó máa ń jẹ́ kí inú èèyàn dùn ni kì í jẹ́ kí inú èèyàn bàjẹ́. Mo fẹ́ràn iru àwọn àlọ́ yìí púpọ̀ púpọ̀ gan ni.

Lọ́wọ́tẹ́ wà yí, ìbéèrè te ń béèrè lọ́wọ́ mi. Ó sọ wipé, ṣe o fẹ́ràn coffee àbí tea? Kí ni ìtumọ̀ coffee? Coffee jẹ́ ara nǹkan múmu òyìnbó tí àwọn òyìnbó gbé kalẹ̀. Tea náà ara ǹnkan múmu tí àwọn òyìnbó gbé kalẹ̀ ni ṣùgbọ́n tea ara kòkó ni wọ́n ti ṣe jáde. Mo fẹ́ràn tea jù coffee lọ torí tea máa ń dùn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ní iṣẹ́ tí mo fẹ́ ṣe lóru ni mo máa mú coffee ṣùgbọ́n mo fẹ́ràn tea jù coffee lọ. Ẹ ṣé fún ìbéèrè yìí.

Ìbéèrè tí ẹ bèrè lọ́wọ́ mi lọ́tẹ́ yìí, ó sọ pé ṣe o mọ̀ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Kí ni ìtumọ̀ ìrànwọ́ àkọ́kọ́ tí bá ní kí n bèèrè náà? Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ ìrànwọ́ tí ẹ̀yin kọ́kọ́ ṣe fún ènìyàn kan tó bá ṣèṣe bọ́yá láti ara ìjàmbá ọkọ̀ àbí ìjàmbá ilé àbí oríṣìíríṣìí ìjàmbá tó bá le jẹ́. Ṣùgbọ́n mo mọ bí wón ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga ni wón kọ́ mi bí wón ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Tí ẹnikẹ́ni bá ṣe ṣe ní ẹ̀gbẹ́ mi tó jẹ́ pé ìṣe yẹn kò pọ̀ jù, mo lè ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún irú ẹni bẹ́ẹ̀ kan tó gbé ẹni náà lọ sí ilé ìwòsàn. Ẹ ṣé fún ìbéèrè yìí.

Mo fẹ́ran ìbéèrè tí ẹ béèrè lọ́wọ mi níìsín, torí ìbéèrè yìí sọ pé ìgbà mélòó ni ọ máa ń ṣe ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. À mọ́ máa ń ṣe ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ bí i ẹ̀ẹ̀mẹta àbí ẹ̀ẹ̀mẹrin. Ó máa ń dúró lórí bóyá tí iṣẹ́ bá pọ̀. Tí iṣẹ́ bá pọ̀, ìpàdé ìfibẹ̀ pọ̀. Àbí tí a bá ṣẹ̀ ìgbà ṣe ìpàdé sì máa ń pọ̀ ní a bá ṣẹ̀ ìgbà ṣẹ láti mọ bí a ṣe máa ṣe iṣẹ́ yìí, láti mọ bí a ṣe máa ṣe àgbékalẹ̀ àwọn iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ ni ìpàdé sì máa ń rí níbi iṣẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àbí kí á ṣe ìpàdé lórí Íńtánẹ́ẹ̀tì, èyí tí à ń pè ní Zoom call ní èdè òyìnbó. Bẹ́ẹ̀ ni ìpàdé, mo máa ń ṣe ìpàdé tó ẹ̀ẹ̀mẹta àbí ẹ̀ẹ̀mẹrin lọ́sọ̀ọ̀sẹ̀.

Ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi lo t--, lọ́tẹ́ẹ̀ yìí ó ṣe pàtàkì púpọ̀. Ìbéèrè yii ń sọ wípé nígbà wo ni o kẹ́yìn ní àláburúkú? Kí ni a ń pè ní àláburúkú? Àláburúkú jẹ́ nǹkan tí èèyàn bá rí ní ojú oorun tí kò da. Ó ji wipé inú èèyàn ò lo sí. Ǹǹkan tí à ń pè ní àláburúkú ni i. A Àláburúkú ó ti tó bi oṣù mẹ́jọ àbí oṣù mẹ́sàn sẹ́yìn tí mo ti ní àláburúkú gbẹ̀yìn báyìí. Bẹ́ẹ̀ni, ìdáhùn ìbéèrè yín ni eléyìí.

Ẹ ń béèrè lọ́wọ́ mi wípé irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀. Mo fẹ́ràn oríṣiríṣi ìbọ̀sẹ̀. Ó dẹ̀ tun dá lé lórí bí àkókò bá ṣe rí. Bóyá àkókò òtútù àbí àkókò ooru. Àkókò ooru ẹ̀kọ̀kan tí mo bá wọ ìbọ̀sẹ̀, mo fẹ́ràn ìbọ̀sẹ̀ tó fẹ́lẹ́ èyí tí àwọn Nike ṣe. Ẹ̀ irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù nù àti wípé tó bá jẹ́ funfun. Ṣùgbọ́n àkókò òtútù mo fẹ́ràn ìbọ̀sẹ̀ tó ní pọn, ìbọ̀sẹ̀ tó le bo ẹsẹ̀ tó gùn dáadáa. À ìbú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù ni ìbọ̀sẹ̀ dúdú. Mo dẹ̀ ní ìbọ̀sẹ̀ náà tí mo fẹ́ràn tó jẹ́ èyí tí a fi ń gbá bọ́ọ̀lù. Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù ni yii, ẹṣẹ gan-an ni.

Lọ́tẹ̀ yìí, ìbèrè tí à ń bèèrè lọ́wọ́ mi sọ pé ṣe o fẹ́ràn ìpàdé ori fóònù? Kí ni fóònù? Fóònù jẹ́ ìbánisọ̀rọ̀ nǹkan tí a ń lò. À, mo fẹ́ràn ìpàdé ori fóònù lẹ́ẹ̀kan tó bá jẹ́ ìpàdé tí ò lágbára jù. Ìpàdé ori fóònù dè ní ó ní ìdájúkọ tó pọ̀ jù tó jẹ́ pé bẹ́ ìró bá pọ̀ níbí kan tí ariwo pọ̀ àbí tí kò bá sí íńtánẹ́ẹ̀tì níbi tí èèyàn bá wà. Ara àwọn ìdojúkọ ìpàdé ori fóònù ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀. Ó ṣe é ṣe nínú kọ̀rọ̀ yàrá èèyàn, kò ní sí ìdádúró tí íńtánẹ́ẹ̀tì bá ti wà, kò ní sí ariwo nígbà tí o bá fi air air bọ́ tí sí etí, nǹkan tí wọ́n ń pè ní airpod ní èdè òyìnbó. Mo fẹ́ràn ìpàdé ori fóònù púpọ̀ púpọ̀.

Ọ̀tẹ̀ yìí, ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi sọ pé kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? A, oríṣiríṣi ìdojúkọ ló wà ní ibi iṣẹ́ mi, pàápàá jùlọ ibi, ibi tí èmi wà, ibi tí èmi ti ń ṣiṣẹ́. Àwọn ìdojúkọ iná kọ̀ọ̀kan ló wà ní ibi iṣẹ́ mi tó jẹ́ pé ní ìgbà mi kò ní sí iná, tí ọ bá dé sí iná, iṣẹ́ ò ní lọ dédé bó bá ṣe lọ, bó bá ṣe yẹ kó lọ. Nígbà mi ìdojúkọ kára ka tà. Bo yá tí èèyàn bá ra ọjà tó jẹ́ pé èèyàn fẹ́ fi ṣiṣẹ́ tí ò bá tètè dé, ara ìdojúkọ nìyẹn. Ìdojúkọ kí ọjà wọ́n. Nígbà mi èèyàn ti máa ń pe owó fún oníbàárà, ṣùgbọ́n oníbàárà náà kí nígbà tí ẹ bá ra ọjà, oníbàárà ó ti máa wọ́n sí ara àwọn ìdojúkọ nìyẹn. Ẹ ṣe é fún ìbéèrè wọ̀nyí.

Lọ tẹ́yì ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi. Ó ń sọ pé ṣe o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Rárá, mi ò níparọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Pápa jùlọ tí mo bá rí wí pé wọ́n ti ń wúwà kan tí mi ò fẹ́ràn àbí tí wọ́n bá ń ṣe dáadáa lẹ́nu jọ́ méjì. Máa ṣe ìwádìí wọn wí pe, bóo ni? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló dé tí inú rẹ ń dùn? Kí ló dé tí inú rẹ ń bàjẹ́? Ẹkọ̀ kan, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Ẹ ṣé fún ìbéèrè yìí.

Mo fẹ́ràn ìbéèrè tẹ béèrè lọ́wọ́ mi níìsín, ìbéèrè yín sọ wípé ṣe o máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà, mo fẹ́ràn fìlà tí a ti a máa ń pè ní fiskaapu ní èdè òyìnbó, fìlà tó máa ń bo wájú orí. Mo fẹ́ràn fìlà yìí púpọ̀ torí wípé fìlà yìí máa ń bo ọrùn, tí ọrùn bá ti mú, tí mo bá ti dé fìlà yìí kì í jẹ́ kí ọrùn pa mi. Mo fẹ́ràn fìlà púpọ̀ lọ́pọ̀lọpọ̀, ó ní pàtàkì. Fìlà, tí eeyan bá wọ fìlà sí aṣọ, aṣọ máa ń dùn rí lára èèyàn, orí èèyàn máa ń dùn rí náà pẹ̀lú fìlà. Ẹ ṣé fún ìbéèrè yìí.

Mo fẹ́ràn ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi lọ́tẹ̀ yìí. Ìbéèrè yín sọ wípé, ṣe o ní ọkọ̀? À, nígbà kan rí ni mo ní ọkọ̀ kí n tó tà á ní ọdún tó kọjá nígbà tí ìlú le di ẹ̀. Àbí nígbà tí mo ní, mo nílò owó tí mo fẹ́ lò ní mo ta ọkọ̀ mi. Ṣùgbọ́n mo ní ọkọ̀ tẹ́lẹ̀. Ní báyìí ní báyìí, lákòókò yìí mi ò ní ọkọ̀ rárá. Mo ti ta ọkọ̀ tí mo ní ní ọdún tó kọjá. Ẹ ṣẹ́un fún ìbéèrè yìí.

Ìbéèrè yín sọ í pé kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Ìmọ̀ pọ̀ tí mo lè kọ́ fún iṣẹ́ mi, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí, mo fẹ́ mọ ìmọ̀ AI. Ní èdè òyìnbó t’á ń pè ní Artificial Intelligence. Mo ríi wípé ó wúlò fún iṣẹ́ mi lọ́pọ̀lọpọ̀ torí àti bá àwọn oníbàárà sọ̀rọ̀ nígbà mí, AI le ran yàn lọ́wọ́ láti tètè bá wọn sọ̀rọ̀ nígbà tí èèyàn ò bá sí ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo fẹ́ràn AI púpọ̀púpọ̀, ó ń jẹ́ kí iṣẹ́ mi yá. Mo fẹ́ mọ̀ nípa AI. Ní báyìí ìmọ̀ tuntun tí mo fẹ́ mọ̀ nípa iṣẹ́ mi, AI ni mo fẹ́ mọ̀.

Lọ́ te yìí ìbéèrè tí ẹ ń bèèrè lọ́wọ́ mi o ń sọ wi pé ṣe o ní gíláàsì ọ̀rùn? Mo ní gíláàsì ọ̀rùn tó jẹ́ pé mo máa ń wọ̀ nígbà tí ọ̀rùn bá mú púpọ̀, nigba ti mo bá ń jáde lọ́sàn-án. Mo ní gíláàsì ọ̀rùn tí mo máa ń wọ̀. Mi ò wọ gíláàsì ọ̀rùn mi lálẹ́ torí wípé mi ò ní ríná ní ìta, mi ò ní rí ojú ọnà nigba ti mo bá ń rin. Ṣùgbọ́n ní ọ̀sán tí ọ̀rùn bá ti mú púpọ̀, mo máa n wọ gíláàsì ọ̀rùn. Fún ìdáhùn ìbéèrè yìí, mo ní gíláàsì ọ̀rùn.

Ìbéèrè tí ẹ n bèèrè lọ́wọ́ mi lọ́tẹ́ẹ̀yì, ó sọ wípé ṣé o mọ̀ se àtúnlo nǹkan? Kí ni àtúnlo nǹkan? Àtúnlo nǹkan jẹ́ kí èèyàn tún nǹkan tí èèyàn ti lò tẹ́lẹ̀ rí, kí èèyàn tún lò. Èyí táa ń pè ní recycle ní èdè òyìnbó. Fún ìdáhùn ìbéèrè yìí, mo fẹ́ràn àtúnlo nǹkan. Àtúnlo nǹkan tó bá sì wúlò tí ó ti bàjẹ́, nǹkan tó bá sì wà ókè. Mo fẹ́ràn àtúnlo wọn. Ẹ ṣéun fún ìbéèrè yìí.

Ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi lọ́tẹ́ẹ̀yìn. Ó sọ pé ṣe ò ń máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mò ń máa ń pa owó pamọ́ nítorí ọjọ́ iwájú. Mo lè nílò owó ní ọjọ́ iwájú tó jẹ́ wípé máa jẹ́ kánjúkánjú ni màá nílò owó náà. Nítorí náà, mò máa ń fowó pamọ́. Àbí ó lè ní ǹkan tí mo ní lokan láti rà ní ọjọ́ iwájú tó jẹ́ pé mo gbọdọ̀ fi owó pamọ́ fún ni. Bẹ́ẹ̀ni, mò máa ń fi owó pamọ́. Mọ̀ de fẹ́ràn rẹ̀ púpọ̀púpọ̀.

Ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi yii n sọ pé ṣe o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́. À mi o lè sọ torí mi ò mọ àwọn ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́. Sùgbọ́n ìtumọ̀ ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́, o jẹ́ wipé ọ̀ ẹ̀rọ tó máa ń mú nǹkan dáké to jẹ́ silent machine ni èdè òyìnbó. Èmi o lè lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́, mi ò tí ì rí rí, mi ò gbọ rí, mi ò dẹ̀ mọ̀ rí. Mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́. Ẹ ṣẹ́ fún ìbéèrè yìí.

Ìbéèrè tí ẹ̀ ń béèrè lọ́tẹ́ lọ́wọ́ mi lọ́tẹ́ yí, ó sọ pé kíni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Ah, mo fẹ́ràn àkàrà òyìnbó púpọ̀ púpọ̀. Mo fẹ́ràn àkàrà òyìnbó torí óun ní wọ́n máa ń ṣe níbi tí èèyàn bá ti ń ṣe ayẹyẹ, bóyá èèyàn bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí àbí èèyàn bá ń ṣe ayẹyẹ ìgbéyàwó. Mo fẹ́ràn àkàrà òyìnbó púpọ̀. Mo tún fẹ́ràn àkàrà ẹ̀wà, èyí tí à ń pè ní mọ́ínmọ́ín ní èdè Yorùbá. A máa ń fi mu ẹ̀kọ́ ní mọ́ínmọ́ín yìí, ó dẹ máa ń dun. Àwọn tún mọ-- àwọn mìíràn tún máa ń pe mọ́ínmọ́ín ní ọ̀lẹ̀lẹ̀ tó jẹ́ èdè Yorùbá. Ẹ ṣé fún ìbéèrè yìí.

Ẹ n béèrè lọ́wọ́ mi lótẹ̀ yí pé kí ni òun máa ń wọ̀ tí o bá lọ sùn. Ìtúmọ̀ kí èèyàn sùn, ọ̀hun ni tí ó bá ti rẹra kí èèyàn fi ara lélẹ̀ lórí ibùsùn ènìyàn kí èèyàn dè sùn, ìtúmọ̀ kí èèyàn sùn nìyẹn. Ǹkan tí mo máa ń wọ, aṣọ náà mo máa ń wọ̀ ṣùgbọ́n aṣọ ìbùsùn ni mò ń máa wọ̀ kí orun lè ba tẹ́mi lọ́rùn, kí n lè bá sùn dáàdáà. Irú aṣọ tí mo máa ń wọ̀ ni èyí tí a máa ń pè ní pajamas ní èdè òyìnbó. Mo fẹ́ran àwọn aṣọ yìí lọ́pọ̀lọpọ̀. Tí èèyàn bá sùn pẹ̀lú àwọn aṣọ yìí, ara máa ń túù yàn, èèyàn ò ní járunpá. Tí èèyàn bá ń sùn, ara ò ní ró yàn, èèyàn lè máa ń jí dáradára. Ẹ ṣe ó fẹ́ró?

N ẹ bèrè lọ́wọ́ mi lọ́tẹ̀ yìí wípé ìgbà mélòó ni ó máa ń ṣe àyẹ̀wò ímélì rẹ̀. Kí nì itúmọ àyẹ̀wò? Kí ń yàn ṣí, kí ń yàn wo nǹkan, kí ń yàn tí a ń pè ní "check" ní èdè Yorùbá, kí ń yàn ǹkan wò. Kí ni ìmeeli? Ìmeeli jẹ́ ara áàpù orí fóònù tó jẹ́ wípé àti máa ń wo ìránṣẹ́, iṣẹ́ te wọ́n bá rán sínyàn. Bẹ́ẹ̀ ni, àbí ọ̀rọ̀ àbí ìgbékalẹ̀ ǹkan te máa rán sínyàn. Wọ́n máa ń ṣe àyẹ̀wò ímélì mi ní ojoojúmọ́ bí ẹ́ẹ̀mẹ́jì lójúmọ́ àbí ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ torí wípé wọ́n le sendi íméelì tó ní iwulo si mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mi ò dẹ gbọdọ̀ fi ṣeré. Pẹ̀lú bí iṣẹ́ mi gáń ṣerí, mo máa ń yẹ íméelì mi wò lọ́pọ̀lọpọ̀ ìgbà lójoojúmọ́. Ẹṣe ń fun ìbéèrè yìí?

Ẹ bèrè lọ́wọ̀ mi lọ́tẹ̀ yìí wípé, ṣé o ní àìsàn ìkóríra oúnjẹ kankan? Kí là ń pè ní oúnjẹ? Oúnjẹ jẹ́ ara àwọn nǹkan tí a máa ń jẹ nígbà tí ebi bá ń pa yàn. Bẹ́ẹ̀ ni nǹkan tí oúnjẹ jẹ́ ni. Ẹ wa n bèrè wípé, ṣé mo ní àìsàn? Kíni ìtumọ̀ àìsàn? Àìsàn jẹ́ ǹkan tó bá dá èèyàn láàmú tí ara èèyàn ò bá yá. Èmi ò ní àìsàn ìkóríra oúnjẹ kankan. Mi ò tíì jẹ oúnjẹ kankan rí kí àìsàn wá mú mi lẹ́yìn tí mo jẹ oúnjẹ náà. Mi ò ní àìsàn ìkóríra kankan nípa oúnjẹ kankan.

Ẹ n béèrè lọ́wọ mi wípé wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Wákàtí bíi méjọ ni mo máa ń fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Lẹ́yìn tí mo bá kúkú kúrò nílé mi láàárọ̀ ní ago méjọ, mo máa ń ṣiṣẹ́ títí di ago méjì sí ago mẹ́rin. Ọjọ́ tó bá pẹ́ mi púpọ̀ jù ni ago mẹ́fà. Nítorí náà, wákàtí méjọ sí mẹ́wàá ni kan mo máa ń fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Ọjọ́ tí kò bá dẹ́ ṣiṣẹ́ púpọ̀, mi ò ní lò tó wákàtí méjọ. Bọ́yá wákàtí mẹ́fà péré ni màá lò níbi iṣẹ́ mi. Eṣé fún ìbéèrè yìí.

Ẹ ń béèrè lọ́wọ́ mi lọ́ tẹ̀yì wípé kí ni mo máa ń ṣe láti tayọ sí ara àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ. Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, ọ̀pọ̀lọpọ̀ wọn bí ọ̀rẹ́ ni wón jẹ́ sí mi. Kí lá dé ń pè ní alábàáṣiṣẹ́, ẹni tí àjọ ń ṣiṣẹ́ papọ̀. Nǹkan tẹ̀lé tí a tún ń pè ní tayọ kí èèyàn ju alábàáṣiṣẹ́pọ̀ eeyan àbí kí èèyàn standout. Nǹkan tí mo máa ń ṣe ni wípé mo máa ń ṣiṣẹ́ dáadáa, mo fẹ́ràn iṣẹ́ mi lọ́pọ̀lọpọ̀, mo yẹ dẹ̀ n ṣè imélé, mo máa ń ṣiṣẹ́ dáadáa. Nǹkan tí mo fi máa ń, wọ́n dẹ̀ máa ń wo iṣẹ́ mi fínní fínní. Mi i fé rí àṣìṣe kankan níbi iṣẹ́ mi. Ara àwọn nǹkan tí mo máa ń ṣe láti tayọ sí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ni yii. Ẹ ṣé fún ìbéèrè tí ẹ béèrè yìí.

Ẹ n bèerè lọ́wọ mi wípé ṣé o ní àgbàlá ojo? Kí ni à ń pè ní àgbàlá ojo? Àgbàlá ojo jẹ́ ibi tí oji máa ń rọ̀ sí àbí ǹkan tó máa ń gba ojo. Mi ò ní àgbàlá ojo lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí ṣùgbọ́n nígbà tí mo bá wà nílé lọ́dọ̀ àwọn òbí mi, àwọn òbí mi ní àgbàlá ojo. Ó de jẹ́ ara ǹkan tí wọ́n máa ń gba ojo sí tí wọ́n máa fí ń fi sí ǹkan tí wọ́n bá gbin. Ǹkan tí a tun ń pè ní àgbàlá ojo ní èdè òyìnbó ni rain garden. Ẹ ṣé fún ìbeere yi, mo fẹ́ràn ìbeere yi lọ́pọ̀lọ́pọ̀.

Mo fẹ́ràn ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi. Ìbéèrè yín sọ pé báwo ni òun ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ. Kí ni a ń pè ní àjọyọ̀ ọjọ́ ìbí? Àjọyọ̀ ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tí a bí ọ, tí ọ wa á ṣe ìrántí rẹ̀ tí inú rẹ̀ ń dùn àbí tí àwọn èèyàn ń bọ yọ. Èyí tá a ń pè ní birthday ní odò yẹn wò. Ǹkan tá a ń pè ní àjọyọ̀ ọjọ́ ìbí ni. Àjọyọ̀ ọjọ́ ìbí, wọ́n máa ń farabalẹ̀ ṣe èmi ẹ̀ ṣe ẹni tó ní afẹ́fẹ́ púpọ̀. Mo máa ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ̀ ṣe èmi ẹ̀ lọ jayékayé. Lẹ́yìn tí mo bá ti ra ǹkan mímu àti ǹkan jíjẹ àti tí wọ́n bá ti fún àwọn ọ̀rẹ́ mi ní ǹkan ọjọ́ ìbí, ǹkan tí wọ́n máa ń ṣe ní àjọyọ̀ ọjọ́ ìbí ènìyàn. Mi ò ṣe rékéré, mi ò lọ ilé ọtí. Ìdílé mi náà mọ̀ ọ́n wà tí mo bá ṣe àjọyọ̀ ọjọ́ ìbí.

Ẹn bèrè lọ́wọ́ mi pé nígbà wo ni o kẹ́yìn fò? Tí mo bá lè wòó dáadáa, ìtumọ̀ nkán té n béèrè nihin ni wípé nígbà wo ni mo lọ sí ibi tí à ń pè, tí àwọn bàálù ń wà tá ń pè ní aeroplane ní èdè òyìnbó tí mo fò lọ ìlú mi. Àá o ti tó bí oṣù díẹ̀ báyìí. Bí i oṣù mejí mo fò, oṣù kẹsàn án ọdún tó kọjá ni mo fò. O ti tó oṣù márùn ún nísínyi tí mo ti fò gbẹ̀yìn àbí i oṣù mẹ́rin. Ecs fún ìbéèrè yìí.

Lọ́wọ́lọ́wọ́ tí a wà yìí, ẹ̀ ń bèèrè lọ́wọ mi wípé ṣé mò máa ń ṣe ìdárayá? Kí ni ìtumọ̀ ìdárayá? Ìdárayá jẹ́ ara ǹkan tí àwọn ènìyàn máa ń ṣe láti mú kí ara wọ́n wà ní ìlera, láti má jẹ́ kí àìsàn ṣe wọ́n, láti mú kí ara wọ́n wà jí—k’ára wọ́n jí pépé. Ǹkan t’á ń pè ní ìdárayá lèyí. Ẹ wá ń béèrè wípé ṣé mò máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìdárayá. Mo fẹ́ràn ìdárayá púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Ìdárárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti kí èyàn máa sáré ni mo fẹ́ràn jù. Mo máa ń ṣe púpọ̀. Mo máa ń ṣe é ní, nígbà tí ọ̀sẹ̀ bá parí. Ẹ ṣé fún ìbéèrè yìí.

Ẹ ń bèèrè lọ́wọ́ mi lọ́tẹ̀yì pé kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe. Nígbà èwe tí ẹ ń bèèrè nígbà tí mo ń kàwé ní ilé ìwé ni, kókó ẹ̀kọ́ tí mo dè fẹ́ràn, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù jẹ́ kókó ẹ̀kọ́ ìro pọ̀, èyí tí a ń pè ní Mathematics ní èdè òyìnbó. Mo fẹ́ràn kókó ẹ̀kọ́ yìí púpọ̀ toje wi pé mo máa ń táyò lákòókò tí mo bá ṣe àwọn ẹ̀kọ́ tó wà ní under ìsọpọ̀ yìí. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Ẹ ṣé fún ìbèèrè yìí.

Ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi yìí, ó sọ wí pé ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Ilé ìdárayá jẹ́ gym ní èdè òyìnbó. Ibi tí wọ́n ti máa ń ṣe ìdárayá àbí ó jẹ́ sports complex ibi tí àwọn èèyàn tí máa ń sáré àbí stadium. Mo ní ìforúkọsílẹ̀ níbi ibi tí mo ti máa ń ṣe ìdárayá, tó jẹ́ pé tí mo bá ti lọ, màá fi káàdì ìdánimọ̀ mi, màá fi hàn wọ́n. Wọ́n dẹ̀ máa mọ̀ pé mo wá ní ọjọ́ yẹn, jẹ́ ara wọn. Mo ní ìforúkọsílẹ̀ ní ibi ilé ìdárayá mi. Mo máa ń ṣe ìforúkọsílẹ̀ kí wọ́n lè bá dá mi mọ̀. Ẹ Ṣéun fún ìbéèrè yìí.

Ẹ ń bèèrè lọ́wọ́ mi lọ́tẹ̀ yìí pé ṣe ò ń mu awon ohun mímu protein? Kí ni a ń pè ní ohun mímu protein? Ohun mímu protein jẹ́ àwon ohun mímu tí wọ́n máa ń ṣe ara lóore, pàápàá jùlọ fún àwọn ọmọ kéékèèké. Àwọn ọmọ kéékèèké, ohun mímu protein máa ń jẹ́ kí wọ́n tètè dàgbà, kí wọ́n ga, kí wọ́n jí pípé, kí ara wọ́n dára. Bẹ́ẹ̀ ni ohun mímu protein lè rí. Wọ́n máa ń mú àwọn ohun mímu protein torí ó dára púpọ̀ lọ́pọ̀. Ó ṣe ògùn fún ẹ̀jẹ̀ ní àgọ́ ara. Ó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ pọ̀ lára, kì í jẹ́ kí èèyàn ní àisàn lára. Ó dẹ̀ máa ń jẹ́ kí ara èèyàn jí pípé. Wọ́n máa ń ṣe ohun mímu protein púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Mo fẹ́ràn ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi lọ́tẹ̀ yìí torí ìbéèrè yín sọ pé ṣé mo máa ń pe àwọn oníbàárà tuntun. Kí ni ìtumọ̀ oníbàárà? Oníbàárà jẹ́ ẹni tó jẹ́ pé ajo ń ṣe òwò pọ̀, tó jẹ́ pé boya hin rà lọ́wọ́ mi àbí ń tà lọ́wọ́ látọ̀dọ̀ mi. Ǹkan tá ń pè ní oníbàárà leleyi. Mo máa ń pe àwọn oníbàárà. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó fẹ́ràn àwọn oníbàárà mi nítorí pé mo fẹ́ rí èrè níbi iṣẹ́ mi. Mo máa ń pe àwọn oníbàárà, mo máa ń bá wọn sọ̀rọ̀, mo máa ń ní ìgbóhun pẹ̀lú wọn púpọ̀ púpọ̀. Mo máa ń pe àwọn oníbàárà mi. Èmi fẹ́ kí nǹkan kan wà láàrin wa bóyá bí àṣọ àbí ǹkan tó lè bá òwò àbí iṣẹ́ wa jẹ́. Mo máa ń pe àwọn oníbàárà tuntun.

Ìbéèrè tí ẹ béèrè yìí sọ pé, báwo ni òun ṣe máa ń ṣe irun rẹ̀? Mo rí i wí pé ẹ fẹ́ mọ bí mo ṣe máa ń ṣe irun mi. Irun jẹ́ nǹkan tó máa ń wù lórí èèyàn. Irun dúdú ló wà lórí tèmi. Mo dẹ̀ fẹ́ràn irun mi púpọ̀ púpọ̀. Mo fẹ́ràn kí irun gùn lórí mi. Bí mo ṣe máa ń ṣe irun mi ni léyìí, bí mo bá ti dé ilé ìṣerun, màá sọ fún ẹni tí ó máa ń bá mi ṣe irun pé, mo fẹ́ kí ọ bá ń ṣe taper fade. Èyí táa ń pè ní èdè òyìnbó ni bá mi ṣe ẹgbẹ́ rẹ̀. Mo fẹ́ kí o bá ń ṣe ẹgbẹ́ rẹ̀ kí ó mọ́, kí ó dé o, kí n bá yà, kí irun mi lè bá rí dáadáa, kó lè bá dùn wó, kó lè bá dùn nítorí ibi iṣẹ́ mi. Àní fẹ́ kí a ṣe irun rádaràda. Wọn fẹ́ kí á ṣe irun bí i ti ọmọ ìta. Ẹ ṣé fún ìbéèrè yìí. Mo máa ń ṣe irun mi dáadáa.

Ìbéèrè tí ẹ ń béèrè lọ̀wọ̀ mi lọ́tẹ̀ yìí, ó sọ pé ṣe mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni àti ìgbà kékeré mi ni mo ti máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Kí ni mo dé máa fi ń kọ̀wé? Ǹkan tí a ń pè ní gègé ní èdè Yorùbá, ṣùgbọ́n tí a ń pè ní pen ní English, òun ni mò máa fi ń kọ̀wé. Mo fẹ́ràn kí máa kọ̀wé pẹ̀lú ọwọ́ torí pé kí bá kọ̀wé pẹ̀lú ọwọ́, ó máa ń dára, ó máa ń dùn ún wò lórí ìwé. Ǹkan tí mo bá kọ, ó máa ń dùn ún wò lórí ìwé gan. Tí mo bá kọ̀wé pẹ̀lú ọwọ́, àwọn èèyàn lè rí ǹkan tí mo kọ, àwọn èèyàn lè rí, wọ́n lè ka ǹkan tí mo kọ. Mo fẹ́ràn kí máa kọ̀wé, mo dẹ́ máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ púpọ̀, pupa, lọ́pọ̀ ìlọ́pọ̀ ìgbà. Ẹ ṣé fún ìbéèrè yìí.

Ìbéèrè yìí tẹ béèrè. Ó sọ pé, "Ṣé o máa ń tẹ́lẹ̀ òfin ìyàrá ọkọ̀? Kí ni a ń pè ní òfin? Òfin jẹ́ àwọn ìgbékalẹ̀ àbí ìlànà tí ó bá nǹkan lọ. Bọ́yá bí òfin ìlú nìísìnyi, ó jẹ́ bí àwọn ìgbékalẹ̀ ìlú, nǹkan tí o gbọdọ̀ ṣe àti nǹkan tí o ò gbọdọ̀ ṣe. Mo máa ń tẹ́lẹ̀ òfin ìyàrá ọkọ̀. Kí ni a ń pè ní ọkọ̀? Ọkọ̀ jẹ́ nǹkan tí a máa ń wà tó máa ń gbé eeyàn káàkiri láti ibì kan lọ sí ibòmíràn. Nǹkan tí a ń pé ní ọkọ̀ nìyí. E wa ń béèrè lọ́wọ́ mi pé, "Ṣé o máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀?" Mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ púpọ̀ púpọ̀ torí mi ò fẹ́ kí àwọn amófin kí wọ́n gbé mi. Mi ò fẹ́ kí n ṣẹ̀ṣi òfin. Mo máa ń tẹ́lẹ̀ òfin. Àti wipé fún ìgbékalẹ̀ mi ni kí n lè má ba à ṣe ìjàmbá ọkọ̀ ni wọn fi gbófin kalẹ̀. Nítorí náà mo máa ń tẹ̀lé òfin kí n má ba à ṣe ìjàmbá ọkọ̀, kí n má ba à gbá eeyàn àbí ki ẹ́lomi má ba à gbá mi. Ẹ ṣe fún ìbéèrè yìí.

Ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi, ó sọ pé ṣe o ti lé ẹni kan kúrò ní ìṣẹ́ rí? Gẹ́gẹ́ bíi èmi, níbi iṣẹ́ tí mo wà, mi ò tí di ọ̀gá pátápátá. Tí mo bá dé rí wípé ẹnìkan kìí ṣe iṣẹ́ rẹ̀ kó tó, maa màá yálà sọ fún ju kí n lé e lọ níbi iṣẹ́. Èmi, mi ò tí lè ẹni kankan níbi iṣẹ́ rí. Gẹ́gẹ́ bí ipò tí mo wà, mi ò tí lè ẹni kankan níbi iṣẹ́ rí. Tí mo bá lé èèyàn níbi iṣẹ́, èèyàn burúkú ni mo jẹ́ níyẹn torí, bóoní ẹni ẹ́ sì máa rí owó òṣù gbà tó máa fi bọ́ ara rẹ̀. Ẹ ṣeun fún ìbéèrè yìí.

Ìbéèrè tí ẹ bèrè lọ́wọ́ mi yí, o sọ pé ṣe o máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Kí ni ìròyìn? Ìròyìn ibi iṣẹ́ o jẹ́ ǹkan tí o ṣe níbi iṣẹ́. Ko wá kọ ǹkan tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ǹkan tó o ṣe níbi iṣẹ́. Bóyá tí o fẹ́ bá àwọn olùtajà, o fẹ́ bá wọn rajà níìsín, o bá ti wá rajà tán, o wá kọ ǹkan tí o rà àti iye owó tí o ràá. Èyí jẹ́ ìròyìn ibi iṣẹ́. Mo máa ń ṣe ìròyìn, mo máa ń kọ ìròyìn ibi iṣẹ́ kí n lè bá mọ̀ bóyá mo jẹ èrè àbí mo ti sun owó níná. Mo máa ń kọ ìròyìn ibi iṣẹ́ púpọ̀ púpọ̀. Ó dára fún iṣẹ́ mi, ó dára láti lè jẹ́ kí n mọ̀ bóyá mo ti ṣe àṣìṣe àbí mo ti ṣe ǹkan tó yẹ kí n ṣe. Ó dára láti lè mọ̀ bóyá ó yẹ kí n gbìyànjú láti fi kún owó ọjà mi àbí láti dí owó ọjà mi kù. Bẹ́ẹ̀ni mo máa ń se ìròyìn ibi iṣẹ́. Ẹ seun.

Mo fẹ́ràn ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi yìí. Torí ìbéèrè yìí ń sọ pé ìgbónájẹjẹẹ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹjẹẹ, kí ni ìtumọ̀ ìgbónájẹjẹẹ? Ìgbónájẹjẹẹ jẹ́ ara àwọn nǹkan tí wọ́n máa ń gbé sínú ilé tó máa ń jẹ́ kí inú ilé gbóná nígbà tí òtútù tó bá mú. Mo fẹ́ràn èyí tí a máa ń gbé sí ara ilé tó jẹ́ pé tí ìgbà ló dé yìí ni, kí ìyẹn kan máa ti gbóná láti charge rẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn tó bá ti charge rẹ̀, ó le tàn tó máa mú inú ilé, inú ilé rẹ gbóná. Ó dàbí èyí tí à ń pè ní AC ní èdè òyìnbó bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n air conditioner la ń pè irú ìyẹn. Bẹ́ẹ̀ ni, irú rẹ̀ ni mo fẹ́ràn tó jẹ́ èyí tí ìgbónájẹjẹẹ. Ẹ ṣe fún ìbéèrè yìí.

Ìbéèrè tí ẹ ń bèèrè lọ́wọ́ mi, o ní báwo ni ó ṣe máa ń tọ́jú ara rẹ? Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn àti máa tọ́jú ara mi púpọ̀ púpọ̀. Nítorí wípé tí máa ń tọ́jú ara mi, mò ń, mí è jẹ́ kí àìsàn kó wọlé tó mi nìyen. Mo fẹ́ràn kí a sì máa tọ́jú ara mi. Mo de máa ń wẹ̀ ní ẹ̀mi jìí lójúmọ́, mo máa ń fọnu, mo máa ń pa ara, mo de máa ń gbá inú ilé mi, mo máa ń tọ́jú àwọn ibùsùn mi púpọ̀ púpọ̀, mo máa ń tọ́jú ara mi. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń tọ́jú ara mi. Ẹ̀ṣeun fún ìbéèrè yìí.

Mo fẹ́ràn ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi nísìnyí. Ìbéèrè yín sọ pé kí ni ìgbádùn rẹ̀. Ìtúmọ̀ tẹ n béèrè wípé ń sọ pé kí ni o fẹ́ràn àti máa ṣe, kí ni máa ń fún ọ ní ìgbádùn tí o fẹ́ràn àti máa ṣe. Bẹ́ẹ̀ ni, nǹkan tí a de ń pè ní hobby niyen ni èdè oyinbo. Ìgbádùn mi tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn kí n máa gbá eré orí fóònù tí à ń pè ní game. Mo de fẹ́ràn àti máa kàwé. Ìwé tí máa ń mú kí ìgbénisókè kó bá ènìyàn. Ìwé tí máa ń fún ran ọpọlọ ènìyàn lọ́wọ́. Ara àwọn nǹkan tí mo gbádùn leléyi, ẹ ṣe gan.

Lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ń bèrè lọ́wọ́ mi wípé, báwo ni òun ṣe máa ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ ní ọ̀tẹ́ yìí, kí ni ìtumò rẹ̀? Ìtumò rẹ̀ jẹ́ wípé bóyá mo ti ṣiṣẹ́ tán, wón máa fún mi ní owó. Owó iṣẹ́ ni à ń pè iru owó bẹ́ẹ̀ tan báa fún mi tí mo bá dẹ tí ṣiṣẹ́ tán. Báwo ni mò ń ṣe máa ń ṣètò owó iṣẹ́ mi? Mo máa ń kọ àwọn nǹkan tí mo fẹ́ rà kalẹ̀ àbí tí mo fẹ́ ná owó sí àbí owó tí mo fẹ́ fi pamọ́. Tí n bá ti kọ kalẹ̀, màá wa yọ owó lẹ́yọ kọkan. Bóyá fún ìrìnàjò mi, fún epo tí mo fẹ́ rà, màá yọ owó bá yi fún. Fún èyí tí mo fẹ́ fi pamọ́ sínú, ẹ́, ibùsùn mi àbí sí owó tí mo fẹ́ fi pamọ́ fún ọjọ́ iwájú, màá kọ, màá kọ síbẹ̀. Báwo ni, bá yẹn ni mò ń ṣe máa ń ṣètò owó mi. Owó tí mo fẹ́ fún àwọn ará ilé mi, màá kọ kalẹ̀. Owó tí mo fẹ́ fún àwọn ọ̀rẹ́ mi, owó tí mo fẹ́ ná ní ìgboro, màá kọ kalẹ̀. Bẹ́ẹ̀ ni mò ṣe máa ń ṣe àwọn ètò owó mi lẹ́yọ̀ lẹ́yọ̀. Mi ò kì í ṣe ètò owó mi rádà, ní rádaràda. Òun máa ń ṣe ètò rẹ̀ ní èyí tó da tó jẹ́ pé ó máa ń dùn ún ná. Mi ò ní ní ìṣòro púpọ̀ ní ọjọ́ iwájú pẹ̀lú bí mo ṣe máa ṣe ètò owó mi, owó mi. Ẹ̀ṣeun gan fún ìbéèrè yìí.

Ẹ n béèrè lọ́wọ́ mi lọ́tẹ́ yìí pé ṣe ò ní aṣọ wíwẹ̀? Kí nì túmọ̀ aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ jẹ́ aṣọ tí a máa ń wọ̀ tí a bá fẹ́ lọ wẹ̀ ní inú omi tó wà ní ilé èèyàn, èyí tí a n pè ní swimming pool ní èdè òyìnbó. Aṣọ wíwẹ̀, mo ní aṣọ wíwẹ̀ oríṣiríṣi. Mo dẹ̀ ní àwọn fìlà rẹ̀ náà pẹ̀lú gọ́ọ̀bù ojú rẹ̀. Mo ní aṣọ wíwẹ̀ tí mo máa fi ń wẹ̀. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ púpọ̀ torí pé ó máa ń jẹ́ kí n wẹ̀ kí rí bí wẹ̀ dáadáa, ó máa ń jẹ́ kí n gbádùn ìwẹ̀. Mo ní aṣọ wíwẹ̀, èṣeun fún ìbéèrè yìí?

Mo fẹ́ràn ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi púpọ̀ púpọ̀. Torí wípé ìbéèrè yín sọ pé báwo ni ǹ ó ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́. Ìṣòro pọ̀ púpọ̀ púpọ̀. Ìṣòro oníbàárà pọ̀, ìṣòro iṣẹ́ pọ̀, boya ìṣòro iná. Èèyàn a máa ń ra iná, tí iná bá ti tán, ara awọn ṣòro ni. Boya oníbàárà mi kò fẹ́ bá mi rajà, mo máa ń bá wọn sọ̀rọ̀, mo máa ń jẹ́ ẹni tó bá èèyàn sọ̀rọ̀, mo máa ń ní àrojinle. Bá yìí ni mò ń ṣe máa ń kojú àwọn iṣòro. Mo jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń fọkàn rẹ baálẹ̀, ó dè máa ń fara baálẹ̀ bá àwọn sọ̀rọ̀, ó máa ń fi ara baálẹ̀, ó máa fi ń tọ́jú àwọn nǹkan tó bá bàjẹ́. Ara awọn bí mo ṣe máa ń kojú ìṣòro ni. Àbí kí n gbá ẹni tí mo mọ̀ wípé ó lè kojú ìṣòro yìí, ó lè tan ìṣòro tí mo ní. Bẹ́ẹ̀ ni mò ń ṣe máa ń kojú àwọn ṣòro mi níbi iṣẹ́.

Ìbéèrè yin ṣe pàtàkì púpọ̀ púpọ̀ torí ìbéèrè yin sọ pé, kí ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ kí eeyan wà nínú òṣìṣẹ́ tuntun. Ó yẹ kí à ń nírú iṣẹ́ tí wọn ń ṣe, ni kí là ń pè ní òṣìṣẹ́ gẹ́gẹ́ ná. Ká kọ́kọ́ sọ̀rọ̀, òṣìṣẹ́ jẹ́ ẹnìkan tí wọ́n bá èèyàn ṣiṣẹ́. Kí là dẹ ń pè ní tuntun? Ó jẹ́ nǹkan tí èèyàn ò tíì lò rí àbí nǹkan tí èèyàn ò mọ̀ rí, tí èèyàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbà, tí èèyàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ rà. Kí là máa ń pè ní òṣìṣẹ́ tuntun. Òṣìṣẹ́ tuntun jẹ́ èèyàn tuntun tí èèyàn fẹ́ gbà ṣebí iṣẹ́ èèyàn. Ẹ wá béèrè wípé kí ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun. Nírú iṣẹ́ tèmi, òṣìṣẹ́ tí mo máa ń wà, wọ́n máa ń wà òṣìṣẹ́ tó ní òótọ́, òṣìṣẹ́ tó lè bá àwọn oníbàárà sọ̀rọ̀, òṣìṣẹ́ tó lè bá àwọn alábáṣiṣẹ́ pọ̀ rẹ̀ sọ̀rọ̀ dáadáa, òṣìṣẹ́ tó jẹ́ wípé kì í ṣe ìmẹ́lẹ́, òṣìṣẹ́ tó mọ iṣẹ́ rẹ̀ ní iṣẹ́ tó dẹ̀ máa ń kojú mọ iṣẹ́ rẹ̀ dáadáa. Ara àwọn nǹkan tí mo wà nínú òṣìṣẹ́, òṣìṣẹ́ tí ó jẹ́ wípé ó máa ń tètè dé ibi iṣẹ́, ara àwọn nǹkan tí mo mọ̀ wọ́n àmì iṣẹ́. Mi ò fẹ́ kí mi ní òṣìṣẹ́ tí kò ní múra sí iṣẹ́ rẹ̀ dáadáa. Mi ò fẹ́ kí n ní òṣìṣẹ́ tó jẹ́ wípé kì kí n gbọ́ràn sí àṣẹ tí mo bá pa fún. Ẹ ṣé fún ìbéèrè yìí.

Ẹ ń béèrè lọ́wọ́ mi lọ́tẹ̀ yìí pé ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ ń gbà. Kí ni ìtumọ̀ ìsinmi? Ìsinmi jẹ́ àkókò tí èèyàn bá sẹ́sẹ̀ ṣe isé tán, tọ́je pé èèyàn ń fi ara balẹ̀. Kí ni oúnjẹ ọ̀sán? Oúnjẹ ọ̀sán jẹ́ oúnjẹ tí èèyàn máa ń lọ jẹ ní ọ̀sán. Ǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ mi, ni wípé ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ ń gbà bí àkókò mélòó ni máa ń gbà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í kí n gbá bí àkókò kan, wákàtí kan àti ìṣẹ́jú ọgbọ̀n kò kí ń gbà jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tí iṣẹ́ bá ti pọ̀jù, mi è kí ń pẹ́ níbi oúnjẹ ọ̀sán mi. Bóyá wákàtí kan náà ni níbi oúnjẹ ọ̀sán. Àkókò tí ìmọ̀ wa ń gbà tó bá pọ̀jù ni wákàtí méjì torí màá máa ń fara balẹ̀ jẹun ni. Ẹ̀ṣọ́ fún ìbéèrè yìí. Fún ìdáhùn ìbéèrè yìn, wákàtí kan àti ọgbọ̀n ìṣẹ́jú ni gbédéke oúnjẹ ọ̀sán mi tí mo máa ń jẹ níbi ní ojoojúmọ́. Ẹ̀ṣọ́.

Ìbéèrè tí ẹ béèrè yìí ò ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Ìtumọ̀ rẹ̀ ni wípé, irú etí ìgbọ́ wo ni ó máa ń lò? Kí ni à ń pè ní etí ìgbọ́? Ǹkan tí ó máa ń jẹ́ kí èèyàn gbọ́rọ̀ dáadáa. Ǹkan tí à ń pè ní etí ìgbọ́ lòde. Irú etí ìgbọ́ tí mo máa ń lò, mi ò sábà lo etí ìgbọ́, ṣùgbọ́n èyí tí àwọn Techno àti Samsung ń ṣe, òun mo máa ń sábà lò ju. Èyí ni èyí tí dókítà mi fún mi kí mo lò. Ṣùgbọ́n etí irun mi, mi ò sábà lo. Bóyá ẹ̀ kan ní oṣù àbí ẹ̀ kan ní oṣù mẹ́fà ni mo máa ń lo etí ìgbọ́. Ẹ̀séun fún ìbéèrè yìí.

Ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi yìí, ó sọ pé nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń rìnrìn àjò fún iṣẹ́. Kí ni a de ń pè ní rìnrìn àjò fún iṣẹ́? Ìrìn àjò ni tí èyàn bá kúrò níbi tí èyàn wà, níbi iṣẹ́ èyàn, tí èyàn lọ́bọ mí nítorí iṣẹ́ èyàn. Oníṣòwò ni mí. Lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń rìnrìn àjò fún iṣẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Nítorí náà, ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò jẹ́ bí ọ̀sẹ̀ tó kọjá yìí tí mo lè sọ pé on tenth of January, ọjọ́ kẹwàá oṣù kínní ni mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́ mi.

Ìbéèrè yín sọ wipé, báwo ni o ohun ṣe máa ń gbọ́ irò àwọn oníbàárà? Kí ni a ń pè ní oníbàárà? Oníbàárà jẹ́ ẹni tí èèyàn bá ṣe owọ̀ papọ̀, ẹni tí èèyàn bá ń jọ ń ṣe òwò, tí èèyàn bá ń jo n, bóyá èèyàn bá ń rà ni àbí èèyàn bá ń ta. Ẹni tí à ń pè ní oníbàárà rere. Ẹwà ní, báwo ni mo ṣe máa ń gbọ́ irò wọn? Nígbà tí mo bá, tí a bá, ti mo ba ní oníbàárà, mo máa ń pè wọ́n bóyá ní orí fóònù mi àbí kí n tẹ àtẹ̀jíṣẹ́ sí wọn ní orí emaili. Ọ̀pọ̀lọpọ̀ bí mo ṣe máa ń béèrè, bí mo ṣe máa ń gbọ́ irò wọn ni. Àwọn oníbàárà náà de máa ń bá mi sọ̀rọ̀ láti orí emaili mi àbí orí WhatsApp. Wọ́n lè message mi nibẹ̀ àbí kí wọ́n pé mi ní orí ago mi. Ẹ̀ṣeun fún ìbéèrè yìí.

Mo fẹ́ràn ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi, torí ìbéèrè yìí so pé irú ẹbùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn. Ẹjà àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìtumọ̀ ẹ̀bùn. Kí ni à ń pè ní ẹ̀bùn? Ẹ̀bùn jẹ́ ǹkan tí èèyàn bá rà, tí wọ́n bá fún èèyàn ní ọ̀fẹ́, tó jẹ́ pé kí èèyàn san owó fún un, ǹkan tí à ń pè ní ẹ̀bùn ni. Ẹ̀bùn tí mo fẹ́ràn àti máa ń fún àwọn ènìyàn, mo fẹ́ràn àti máa ń fún àwọn èèyàn ní ǹkan tí à ń pè ní gègé ní èdè Yorùbá, èyí tó jẹ́ bírò àbí pen tó jẹ́ owo iyebiye, àbí kí n fún àwọn èèyàn ní ǹkan tí à ń pè ní "handkerchief" ní èdè òyìnbó, tó jẹ́ pé wọ́n máa fi nu òògùn ara. Mo dẹ̀ fẹ́ràn àti máa ń fún àwọn èèyàn ní ago ọwọ́ náà gẹ́gẹ́ bí ẹ̀bùn, èyí tí à ń pè ní "wristwatch". Ago ọwọ́ ni mo fẹ́ràn rẹ̀ púpọ̀ torí pé wọ́n lè máa wo àkókò, wọ́n bá dẹ̀ ti rí ẹ̀bùn wọ̀nyí, wọ́n lè máa rántí wípé èmi mọ̀ fún wọn ní ẹ̀bùn wọ̀nyí. Mo fẹ́ràn àti máa ń fún àwọn èèyàn ní ẹ̀bùn oríṣìíríṣìí púpọ̀. Mo fẹ́ràn àti máa ń fún ẹrọ tí wọ́n máa ń lò ní etí tí à ń pè ní earpiece àbí earpod ní èdè òyìnbó. Mo fẹ́ràn àti má ń fún àwọn ènìyàn ní ẹ̀bùn eléyìí náà. Ẹ̀ṣeùn fun ìbéèrè yin.

Mo fẹ́ràn ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi. Ìbéèrè yí sọ pé báwo ni òun ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsínà rẹ̀. Kí ni a ń pè ní ọ̀rọ̀ àsínà? Ọ̀rọ̀ àsínà jẹ́ bí ọ̀rọ̀ kékeré àbí àwọn kóòdi tí ẹ máa ń fi síbi nǹkan tó jẹ́ pé èèyàn ti. Ọ̀rọ̀ àsínà mi ọkọ, mo máa ń rántí rẹ̀ púpọ̀ dodu nigba tó jẹ́ wípé nǹkan tó wà ní agbárí mi ni ọ̀rọ̀ àsínà yẹn. Mo de tun máa ń fi sí orí ẹ̀rọ ayélujára tó ṣe pamọ́, ibi tó ṣe pamọ́ síbẹ̀, mo máa ń fi síbẹ̀ kí àwọn èèyàn lè bá mọ̀. Àbí tí mi ò bá rántí, màá kàn lọ bẹ lọ wo. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń rántí àwọn ẹ̀rọ àsínà mi. Eseun fún ìbéèrè yìí.

Ìbéèrè tí ẹ bèèrè yìí, ó ní wípé ṣe o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ. Bẹ́ẹ̀ni mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n. Ẹ̀rọ ọlọ́gbọ́n bí i ayọnù ilọ́sọ, àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n, ẹ̀rọ ọlọ́gbọ́n tó jẹ́ ibi iná, iná tó jẹ́ pé ènìyàn máa sọ̀rọ̀ sí i wípé kó tàn ó dẹ̀ máa tàn. Ẹ̀rọ ọlọ́gbọ́n tó jẹ́ bí i àwọn kọ̀m̀pútà mi àbí WiFi mi. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní nìyẹn nílé mi. Mo ní oríṣìíríṣìí gan. Ó dẹ̀ ń wù mí láti ra oríṣìíríṣìí ẹ̀rọ ọlọ́gbọ́n sì kún àwọn èyí tí mo ní. Ẹ ṣéun fún ìbéèrè yìí.

Ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Ìbéèrè yín sọ wopé nígbà wo ni ó n máa ń fọ ọkọ̀ rẹ. Gẹ́gẹ́ bí mo se sọ tẹ́lẹ̀, mo ṣẹ̀ṣẹ̀ ra ọkọ̀ ni kò tí pẹ́ púpọ̀. Kílà dẹ ń pè ní ọkọ̀? Ọkọ̀ jẹ́ ǹkan tí èèyàn máa ń wà kiri tó jẹ́ wipé o máa ń gbé èèyàn káàkiri láti ibìkan lọ sí ibòmíi e de ń béèrè wípé nígbà wo ni ó máa ń fọ ọkọ̀ rẹ. Mo máa ń fọ ọkọ̀ mi bí ọ̀ṣọ̀ọ̀ṣẹ̀ torí mo máa ń nu un ní ọjọ́ tí mo bá ń lọ ibi iṣẹ́. Ṣùgbọ́n bí ọ̀ṣọ̀ọ̀ṣẹ̀ ni mo máa ń fọ. Nígbà tí mo bá dẹ́ ń fọ, mo máa ń gba àwọn olùfọ̀ ni. Emi kọ́ mo máa ń fọ fúnra mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nitorí wípé ó jẹ́ ara àwọn iṣẹ́ kan tó ṣòro. Mo máa ń gba olùfọ̀ tó jẹ́ pé máa fún ni owó tí n bá fẹ́ fọ ọkọ̀ mi bẹ́ẹ̀ni mo máa ń ṣe ní ọ̀ṣọ̀ọ̀ṣẹ̀. Ọjọ́ ìsinmi ọ̀ṣoọ̀ṣẹ̀ tí à ń pè ní Sunday ní èdè oyìnbọ́ mo máa ń sá bá n lọ fọ ọkọ̀ mi. Ọkọ̀ mi dè ni wọ́n máa ń fọ tonitoni. Ẹ ṣé fún ìbéèrè yín.

Ìbéèrè tí ẹ bèrè lọ́wọ́ mi níìsín, ó sọ pé ṣe o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Kí ni a ń pè ní ọkọ̀ ojú irin? Ọkọ̀ ojú irin jẹ́ ara àwọn ọkọ̀ tí wọ́n ti ń ṣe láti ayé ìjọ̀hún tó jẹ́ pé wọ́n máa ń rìn ní ibi tí irin bá wà tí kò bá rí irin kò lè rìn níbẹ̀. Àwọn ọkọ̀ ojú irin tí wọ́n máa ń ṣe ní ayé ìjọ̀hún, àwọn ọkọ̀ tó jẹ́ pé wọ́n máa ń lo èédú àti fi rin ni. Wọ́n máa ń lo èédú sínú rẹ̀, ó máa ń dún púpọ̀ púpọ̀, ó máa ń pariwo. Ó dà jẹ ọkọ̀ kan tó yára tí èèyàn bá fẹ́ lọ ibi tó jìnnà, ó jẹ́ irú ọkọ̀ kan tí èèyàn máa ń wọ̀ lọ sí ibi tó jìnnà. Ó lè kó ọ̀pọ̀lọpọ̀ èrò lẹ́ẹ̀kan náà ní ọkọ̀ ojú irin yìí. Ǹkan tí e wá bèrè lọ́wọ́ mi pé ṣe o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Mo ti rìn kì í ṣe ẹ̀ẹ́kan, kì í ṣe ẹ̀ẹ̀méjì, kì í ṣe ẹ̀ẹ̀mẹ́ta. Mo ti rìn lọ́pọ̀lọpọ̀ ìgbà pẹ̀lú ọkọ̀ ojú irin. Ó dà jẹ́ ìrìn kan tí mo fẹ́ràn jù. Ó jẹ́ ǹkan tí màá ṣì tún fẹ́ ṣèṣì ní ẹ̀yìn ìgbà tí mo ti ṣe tẹ́lẹ̀ yìí. Ó yára púpọ̀ púpọ̀. Ó jẹ́ ìrìn kan tó yára. Ní àwọn ọkọ̀ ojú irin tí wọ́n sẹsẹ ń ṣe níìsín, ó yára púpọ̀ púpọ̀. Kì í gbá èèyàn lásìkò. Èèyàn kí ń pẹ́ lọ́nà fún ọkọ̀ ojú irin. Ẹ ṣé fún ìbéèrè tí ẹ bèrè yìí.

Ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi yìí lọ́tẹ̀ yìí, ó sọ wipé, "Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí?" Kí ni a ń pè ní iṣẹ́ ọ̀fẹ́? Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé tó bá ṣe fún'yàn, o ò ní gba owó. Wà á kàn wòó iṣẹ́ yẹn, wà á kàn ṣe iṣẹ́ yẹn fún ẹni yẹn, bóyá fún ẹni tí o mọ̀ rí àbí o lè ṣe fún ẹni tí o mọ̀ rí. Iṣẹ́ ọ̀fẹ́, mi ò kí ń sábà ṣe iṣẹ́ ọ̀fẹ́ ṣùgbọ́n ẹ̀kọ̀okan ni mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́. Mo lè ṣe fún ẹni tí mo fẹ́ràn púpọ̀ púpọ̀. Mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́, mo dè ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ni ìdáhùn ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi.

Ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi, ó sọ wípé ṣe ọ máa na ara rẹ. Ní nà án ni tí ẹ ń béèrè lọ́wọ́ ni, kí ènìyàn na ọwọ́ ènìyàn àbí kí ènìyàn na ẹsẹ̀ nígbà tí ènìyàn bá ti jókòó díẹ̀ tó ti pẹ́ àbí tí ó bá ti rẹ ènìyàn. Bẹ́ẹ̀ ni wọ́n máa na ara mi. Kí ènìyàn máa na ara, ó da fún ara púpọ̀ púpọ̀ torí pé yóò jẹ́ kí àwọn egun ara rẹ lè tó. Egun ara rẹ máa jí pípé, kì í kàn ṣe wípé wà á kàn jókòó níbẹ̀ láti àárọ̀ kọ́ ní ṣe ńǹkan kan, wà á kàn jókòó oòní nára. Àti náara máa ń jẹ́ kí ara ènìyàn tó nígbà tí ó bá ti rẹ ènìyàn. Ẹ ṣòfò ìbéèrè yẹn.

O ń béèrè lówó mi wípé ṣe o n máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Kí ni ìtumò ẹ̀rọ ìlera? Ẹ̀rọ ìlera jẹ́ ǹkan tí èèyàn máa ń mu wọ́ sàrá tó jọ pé máa ń jẹ́ kí ara jí pépé ke kì í jẹ́ kí ó rẹ́ tètè rẹ́ yàn. Tí èèyàn bá mú ẹ̀rọ ìlera, ara máa ń dúró gbà ń dìní. Bẹ́ẹ̀ ni mo máa ń mu ẹ̀rọ ìlera, èmi ẹ sábà mu púpọ̀ ni torí pé kì í sábà rẹ́ mi. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń mu kí ó lè mọ bà remi sì. Lẹ́ẹ̀kọ̀kan tí mo bá dé láti ibi iṣẹ́ kí n tó sùn ni mo máa ń mú jú. Ẹ̀ṣẹ̀un fún ìbéèrè yín.

Lọ tẹ́yiì, ìbéèrè tí ẹ béèrè o ṣe pàtàkì o. O sọ pé ṣe o máa ń lọ sí ilé ìjọsìn? Alákọ̀kọ́ kín ni ìtumọ̀ ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibi tí àwọn ọmọ lọ́rùn tí à ń pè ní Kristíẹ́nì tí wọ́n ti máa ń lọ sin Ọlọ́run wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìsinmi làwọn ọmọ ẹlẹ́yìn Kristi máa ń lọ ilé ìjọsìn. Ọjọ́ tí a máa ń pè ní Sunday ní èdè òyìnbó. Fún ìdáhùn ìbéèrè yín, ẹ béèrè pé ṣe o máa ń lọ ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ ilé ìjọsìn. Ilé ìjọsìn jẹ́ ibi kan tí mo máa ń lọ. Iru oní gan tó jẹ́ ọjọ́ ìsinmi, mo lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn jẹ́ ibi tí ó dára láti máa lọ torí àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ fún iyanbe àti orin tí èèyàn máa ń kọ. Eyán lọ sin Ọlọ́run ní ilé ìjọsìn ni kìí ṣe wípé eyán lọ ṣeré. Ẹ̀ṣeun fún ìbéèrè yín.

Ìbéèrè tí ẹ béèrè yìí o sọ pé èdè wo ni o fẹ́ kọ́? Kí à wo ó kínni tún mọ èdè. Èdè jẹ́ ara ǹkan tí èèyàn máa ń sọ tí àwọn èèyàn náà máa ń gbọ́. Ẹ̀jọ jẹ́ èdè kan náà. Èdè la ń pè ní language ní èdè òyìnbó. Ìrú èdè kan ni mò ń sọ yìí, èdè tí mò lẹ̀ ń sọ yìí Yorùbá ni. Fún ìdáhùn ìbéèrè yín, èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ pọ̀, mo fẹ́ kọ́ Chinese, mo fẹ́ kọ́ Japanese, mo fẹ́ kọ́ Swahili, mo fẹ́ kọ́ French, èdè tí wọ́n máa ń sọ ní ìlú Faransé. Mo fẹ́ kọ́ èdè púpọ̀ púpọ̀. Àwọn èdè tí mi ò fẹ́ kọ́, èdè Hausa àti èdè àwọn kọ́lú. Ẹ ṣeun fún ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi. Mo dẹ̀ tí dá yín lóhùn.

Ìbéèrè tí ẹ ń béèrè sọ pé báwo ni òun ṣe máa ń ṣètò àwọn ìṣòro rẹ̀. Ìṣòro ní àárín àwọn ẹlẹ́gbẹ́. Tí èmi àti àwọn ẹlẹ́gbẹ́ bá ní ìṣòro, a máa ṣètò rẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ láì fa ìjà púpọ̀ lọwọ. Ìṣòro bíi bọ́yá ìṣòro iṣẹ́ àbí ìṣòro ǹkan mìíràn tí a bá ń ṣe, èèyàn máa fi ọgbọ́n máa fi gbé nǹkan tí ó ń jẹ́ kẹ́ ní ìṣòro, wàá yẹ̀ ẹ́ wò àbí kí èèyàn lọ wá nǹkan tó lè jẹ́ tí èèyàn lè ṣe láti jẹ́ kí ìṣòro yẹn parí láti má mu ìjà dání Bẹ́ẹ̀ ni a ṣe máa ṣètò ìṣòro.

Ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi yìí, ọ jẹ́ ìbéèrè gidi. Ẹ ń béèrè wípé kínni oúnjẹ tí mo fẹ́ràn jù? Alákọ̀kọ́ kí ni ìtumọ̀ oúnjẹ? Oúnjẹ jẹ́ ǹkan tí èèyàn máa ń fi ṣe ẹnu láti jẹ́ kí ara ní okun àti agbára láti lè ṣe iṣẹ́. Báyìí ẹ máa ń béèrè wípé irú oúnjẹ wo mo fẹ́ràn jù. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni èyí tí à ń pè ní ìrẹsì àti ẹ̀wà tí ìtumọ̀ rẹ̀ ní èdè òyìnbó jẹ́ rice and beans. Mo fẹ́ràn oúnjẹ yìí lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó máa ń yí omi ó dẹ̀ jẹ́ oúnjẹ tó ń ṣàrà lórí púpọ̀púpọ̀ kì í jẹ́ kí ibi tètè pa mi. Oúnjẹ yẹn dẹ̀ máa ń dùn, ó dẹ̀ máa ń dùn gan. Ọlá dùn, ó dẹ̀ ń ṣàrà lóre púpọ̀. Mo dẹ̀ tún fẹ́ràn òkèlè bíi iyán, iyán àti ẹ̀gúsí. Ẹ ṣe fún ìbéèrè yìí.